Èmi nífẹ̀ẹ́ sí comedy gidi gan-an. À, YouTube báyìí, ìbẹ̀ báyìí ni mo máa ń jókòó sí tí mo ti máa ń wo wọ́n. So comedy ó máa ń pààyàn lẹ́rìn-ín ó tẹ̀ máa ń múni yan dún. So èmi mo nífẹ̀ẹ́ síi dára, dára, dára, dára. Mo lè wà lórí YouTube kí n wo comedy tó, wo comedy pẹpẹ́pẹpẹ́pẹpẹ́pẹpẹ́. So ó dàbí wọ́n ń eré ìdárayá náà ni, so wọ́n máa ń pààyàn lẹ́rìn-ín, ìyà a wọn wọ́wọ́wọ́wọ́wọ́ lórí àwọn ẹ̀rọ ayélujára wa yí Facebook, YouTube, Instagram gbogbo ẹlò wàn bẹ. A máa wọ́n wọ́n wọ́n wọ́n, wà rẹ́rínrẹ́rínrẹ́rínrẹ́. So mo fẹ́ran wọn gan.

Èmi máa ń jẹ ẹ̀kẹ́ wá tí a bá ń jẹ gọ́ọ̀mù lóorekoore, ó máa jẹ́ kí gbogbo ọ̀rá ẹ̀kẹ́ wá kó lọlẹ̀. So èmi máa ń jẹ gọ́ọ̀mù jíjẹ náà, ó dẹ̀ da fún kí émí wa, breath wá kó máa rùn dáadáa. So ẹni tó bá ní, ti ẹnu è bá máa ń rùn gan, ó máa da kó máa jẹ gọ́ọ̀mù torí ó kò ní jẹ́ kí ẹnu ẹ máa rùn, kò ní jẹ́ kó má ṣe, ó máa jẹ́ kí ẹnu ẹ kó máa rùn dáadáa. So gọ́ọ̀mù náà wọ́n dẹ̀ ní kò fi bẹ́ẹ̀ da fún ẹnu torí ẹnu ó ní oríṣiríṣi tó gbọ́dọ̀ máa jẹ. Kò ní ṣe gbogbo gọ́ọ̀mù ló da fún eyín wa, pàápàá jùlọ.

Èmi, èmi fẹ́rẹ̀n láti máa sùn láti ago mẹ́wàá kọjá. Èmi gan nígbà mìíràn gan, tí ilẹ̀ bá ti ṣú báyìí, ọrùn ti gbé mi lọ. Àmọ́ ṣá ìgbà mi tó bá jẹ́ kí mo ti sùn ní ọ̀sán, ẹhen. Wa láti ago mẹ́wàá kọjá lọ sókè ni mo máa ń sùn tèmi. Kosí gbà tó orùn o lè gbé mi lọ. Ó kan lè mẹ́wàá náà, ago méjìlá, kò sí gbá tí mio lè sùn. But ní ìyí tó pọ̀ jù, gẹ́lẹ́ bi ágo mẹ́wàá bá ti lù báyìí, mo ti gbọ̀nà yàrá, yàrá ibùsùn mi, mo ti gbá a lọ, mo ti lọ sùn niyẹn. So èmi máa ń like kí màá tètè sùn, so dà màá tètè jí ní àárọ̀ torí mo máa ń lọ ibi iṣẹ́. Ìgbà mí gan ago mẹ́jọ alẹ́, mo ti sùn. Ó pín sí bí iṣẹ́ mi bá ṣe gbà ní ọjọ́ kejì. Ṣùgbọ́n ọjọ́ mi tín bàá ní lọ ibi iṣẹ́ o, àh. Ago méjìlá ń gbá mi. Mo sì ń wo ẹ̀rọ amóhùn, mo sì ń wo ẹ̀rọ tẹlifíṣànù ninu ílé mi, sùn.